Ìbéèrè tí ẹ béèrè yìí, ó jẹ́ ìbéèrè tó dára. Ìbéèrè yìí sọ pé ṣe o máa ń gbé àpò ẹ̀yìn? Lálá kọ́kọ́, kí ni ìtumọ̀ àpò ẹ̀yìn àbí kí ni ìtumọ̀ àpò náà? Àpò jẹ́ nǹkan tí a máa ń kó nǹkan sí tó lè gba nǹkan. Kí deni ẹ̀yin jẹ́? Ẹ̀yin jẹ́ ara ènìyàn tó jẹ́ pé nǹkan tí a ń pè ní ẹ̀yìn, oun lá ń pè ní "back" ní èdè òyìnbó. Kí ni awa ń pè ní àpò ẹ̀yìn? Àpò ẹ̀yìn jẹ́ back bag tó jẹ́ pé àpò tí èèyàn máa ń pọ̀ sí ẹ̀yìn ènìyàn tí wọ́n máa ń kó nǹkan sí. Nǹkan tí wọ́n ń pè ní àpò ènìyàn. Ẹ wá béèrè lọ́rọ̀ mi pé ṣe o máa ń gbé àpò ẹ̀yìn? Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn torí pé tí mo bá lọ ibìkan, àpò ẹ̀yìn ni màá kó nǹkan tí mo ń kó. Àpò ẹ̀yìn ni màá kó àwọn nǹkan yìí sí. Bẹ́ẹ̀ni, mo máa ń gbé àpò ẹ̀yìn. Ibo la máa ń gbé àpò ẹ̀yìn lọ. A máa ń gbé àpò ẹ̀yìn lọ ibi iṣẹ́, a máa ń gbé àpò ẹ̀yìn lọ ilé ìwé, a máa ń gbé àpò ẹ̀yìn lọ oríṣiríṣi ibi tí èèyàn bá ń lọ. Àpò ẹ̀yìn wúlò tó jẹ́ pé ó máa ń jẹ́ kí nǹkan tí èèyàn bá gbé kó rọrùn fún èèyàn láti lè gbé láti ibìkan dé ibòmí. Àpò ẹ̀yìn ó jẹ́ nǹkan tí àwọn òyìnbó ṣe láti mọ́ wọ́n jẹ́ kí èèyàn máa kó ẹrù púpọ̀ sí ọwọ́ àbí láti mọ́ jẹ́ kí ẹrù ènìyàn dànù. Ẹ ṣé fún ìbéèrè yìí.

Ìbéèrè tí ẹ bèèrè ń sọ pé nígbà wo ni o kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́? Kí ni a ń pè ní ibi iṣẹ́? Ibi iṣẹ́ jẹ́ ibi tí èèyàn máa ń lọ ní ọjọ́ ojúmọ́ láti ṣe iṣẹ́ òjọ́ rẹ̀. Kí ni a dá ń pè ní nǹkan tuntun? Nǹkan tuntun jẹ́ nǹkan tí èèyàn ò lò rí àbí nǹkan tí èèyàn ò mọ̀ rí tí èèyàn ṣẹ̀ṣẹ̀ fẹ́ mọ̀. Ẹ wa n bèèrè wípé nígbà wo ni o kẹ́yìn kọ́ nǹkan tuntun ní ibi iṣẹ́. Ó ti tó ọjọ́ bí i mélòó díẹ̀ tí mo kọ́ nǹkan tuntun bí i iṣẹ́ báyìí, ó ti tó bí ọjọ́ bí i oṣù mẹ́ta tí mo ti kọ́ nǹkan tuntun bí i iṣẹ́. Nǹkan tuntun tí mo kọ́ gbẹ̀yìn náà ni a ń pè ní graphic design ní èdè Oyinbo. Bẹ́ẹ̀ ni nǹkan tuntun tí mo kọ́ gbẹ̀yìn ní eléyìí ẹ ṣe.

Ẹkaalẹ́ fún ìbéèrè yìí. Ọdẹ lò pẹ́ fún ìbéèrè yìí. Ìbéèrè yìn sọ wípé, "Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé?" Kí ni a ń pè ní ilé? Ilé jẹ́ ibi tí ènìyàn gbé. Ilé dé ní a ń pè ní èdè òyìnbó ní house. Kí ni iṣẹ́ jẹ́? Iṣẹ́ jẹ́ ibi tí èèyàn tí máa ń ṣe àwọn nǹkan láti pa owó. Bóyá ní ọjọ́ àbí ní oṣù láti gba owó, láti tọ́jú ara ènìyàn. Ẹ wa béèrè lọ́wọ́ mi wípé ṣe o máa ń ṣiṣẹ́ láti ilé? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣiṣẹ́ láti ilé. Tí a bá wà ní àsìkò ọdún, àbí tí wọ́n bá fún mi ní ayé láti ibì iṣẹ́ wípé kí n ṣiṣẹ́ láti ilé, mo máa ń ṣiṣẹ́ láti ilé. Mo fẹ́ràn àti ṣiṣẹ́ láti ilé gan. Iṣẹ́ àti ilé kò níra lọ́wọ́. Ó jẹ́ nǹkan tí ẹ̀yàn le ṣe nígbà tí ó bá rọrùn fún ẹ̀yàn. Ẹ ṣéun fún ìbéèrè yín.

Ẹ̀n beerẹ ló tẹ yi nipé, ṣé o mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́ e? Lálàkọ́kọ́, kín ni ìtumọ̀ kẹ̀kẹ́? Kẹ̀kẹ́, kẹ̀kẹ́ jẹ́ ǹkan tí ènìyàn máa ń wà láti ibì kan dé ibòmín. Ó jẹ́ àrá ǹkan tó máa ń mú kí ìrìnàjò ènìyàn kó yá kía kía lọ bití èniyan bá ń lọ. Kí n wá dáhùn ìbéèrè yín. Ṣé o mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ni mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́. Mo kọ́ kẹ̀kẹ́ nígbà tí mo wà ní ilé ìwé ọmọdé, hin àti ìgbà tí mo wà ní ọmọdé ni mo ti mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́ títí ní ìsìn tí wọn sì dàgbà, mo sì mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́. Kẹ̀kẹ́ jẹ́ ǹkan tó rọrùn láti wà. Tí eyan bá den wa kẹ̀kẹ́, inú eyàn máa ń dùn. Ẹ̀ṣeun fún ìbéèrè e yín.